Owó pínpín kò yọ kó jẹ́ ǹkan ènira fún wa láti pín. Níwọ̀n ìgbà tí ó bá jẹ́ pé iye tí wọ́n bá fún èèyàn òun ní lójú tú bí a ṣe pín, a máa le, a lè pín dọ́gba dọ́gba fún wa, ní àárín ara wa.

Òun tí mo máa ń wọ̀ ní ìgbà tí mo bá ṣe tán láti lọ sùn, náà ni aṣọ ìwọ̀sùn, aṣọ tí àwọn elé- elédè Gẹ̀ẹ́sì máa ń pè ní ẹ́ń, aṣọ ìwọ̀sùn.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ní ibi iṣẹ́, mo ma n bá wọn ṣe iṣẹ́ pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà. Nítorí wípé iṣẹ́ tí ẹ̀ bá ṣe pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà, ó má ń, ó má ń já geerege.

Mi ò mọ̀ iṣẹ́ ìgbọ̀nsẹ̀ sé, iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ṣe nǹkan tí ó lè mú kí ìgbọ̀nsẹ̀ yẹn ó wá dáadáa àbí tí ó lè mú kí ìgbọ̀nsẹ̀ tí ò bá wá kó wá. Mi mọ èyí tí ó jẹ́ ń bẹ̀, ṣùgbọ́n mi ò tí ì lo ìkan báyìí.

Èmi kọ́ ni ọ̀gá ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, ṣùgbọ́n ọ̀gá ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ jẹ́ èèyàn kan dáadáa tí ó sì máa ń darí àwa tí a jẹ́ òṣìṣẹ́ abẹ́ rẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́.

Bẹ́ẹ̀ni, mò máa ń pa owó pamọ́ nítorí wípé owó tí èèyàn bá ń pa pamọ́ sí ilé ó yàtọ̀ sí èyí tí èèyàn kò lọ sí ilé ìfowópamọ́. Tí èèyàn ń pa sílé ìgbà kú ìgbà tí èèyàn bá ní di owó ni èèyàn lè tètè mú láti fi ṣe ohun tí ó fẹ́ ṣe.

Rárá, mi ò ní gíláàsì orun, mi ò ń lo gíláàsì rárá. Wọ́n ṣùgbọ́n yóò wù mí láti lò ó, kí wọ́n sì wá iṣẹ́ ṣinṣin láti máa fi dáàbò bo ojú mi ní oore kore.

Mi ò nífẹẹ sí rínrin ìrìnòkè rárá àti rárá nítorí ìrìnòkè rínrin ó máa ń mú kí àwọn ẹsẹ̀ mi àti àwọn orúnkún mi mejeeji kí ó máa dùn mí tó jẹ wipé mi ò ní le gbé ẹsẹ̀ nínú òkè mi ò like ẹ.

Rárá, mi ò ní orúkọ. Mi ò fi orúkọ mi sílẹ̀ ní ilé ìdárayá nítorí wípé ilé tiwa náà ó ní àgbàlá púpọ̀ tó sì jẹ́ wípé ibẹ̀ ni a ti máa ń ṣe eré idaraya ìdárayá wa ní ojoojúmọ́.

Béèni etí mi dára kódà ó dára púpọ̀ toje wipé tí wọ́n bá pè mí ní ẹ̀ekan n ó gbọ́ ni tóo etí mi là ńkankan ò ṣe mí létí ó ó ó dára dáadáa ó sì wúlò fún mi lọ́pọ̀lọ́pọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ àwọn ohun ọ̀ṣọ́ dáadáa bí ọ̀ṣọ́ ọrùn àti ọ̀ṣọ́ etí tí a mọ̀ sí yeti àti ọ̀ṣọ́ imú. Mo sì tún máa ń lo ọ̀ṣọ́ ọwọ́ náà ní ọlọ́jọ́ kan òjọ́ kan.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń se oúnjẹ dáadáa, ní àwọn oúnjẹ ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan, bí i ká ṣe ìrẹsì, bí i ká ṣe ẹ̀wà, bí i ká ṣe iṣu alásèpọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sí ara. Mo máa ń fi ìpara pa ara mi lẹ́yìn ìgbà tí mo bá wẹ ìwẹ̀ tán ní ojoojúmọ́. Nítorí bí mo màá fi ìpara pa ara, ó máa ń jẹ́ kí ara ẹni, ó máa ń jẹ́ kí ó dán, kí ó jẹ́ ọlọ́ kó síì dún wo.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì ní ẹ̀kọ̀okan tí mo bá ṣe alábàápàdé rẹ̀. Nítorí kì í ṣe gbogbo ìgbà ni èèyàn máa ń bá nǹkan tí ó wù ú pàdé lórí Íńtánẹ́ẹ̀tì bí kò bá ṣe wípé èèyàn wà lọ sí ibẹ̀.

Mo fẹ́ràn ojú ọjọ́ èyí tí ó tutù, tí ó tutù tí kò ń ṣe ojú ọjọ́ olóórùn torí tí ojú ọjọ́ bá tutù jọjọ, iṣẹ́ a máa yára, ó máa yá ní ṣe. Ojú ọjọ́ tó bá tutù, ó wù mí púpọ̀, oun ni mo máa ń fẹ́ràn sí jùlọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ nítorí wípé ara ẹ̀ṣọ́ ara náà ni ago ọwọ́ wà. Kódà níbi tí mo nifẹ rẹ dé, àwọn ọmọ mi kọ̀ọ̀kan náà ni àwọn náà ní ago ọwọ́ tí wọ́n mọ ń de lọ sí ilé ẹ̀kọ́ wọn ní gbogbo ìgbà.

Mo ṣe ètò agogo ìjí mi sí wákàtí méje sí mẹ́jọ ní ojojúmọ́ ni mo fi sí nítorí kí ó lè bá yá mi láti tètè dé ibi iṣẹ́ mi.

Ah! Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí o. Kódà láìmọye ìgbà, mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ dáadáa. Kódà ó máa ń wù mí lórí jọjọ láti ṣe ìfi ọṣẹ, ìṣe ọ̀fẹ́ nítorí ó dá púpọ̀, ìrẹsì wà mẹ́.

Ah! Àwọn áápù tí mo máa ń lò jù ní náà ni bí i àwọn WhatsAppu, àwọn Facebooku, àwọn Instagramu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn áápù mo máa ń lò àwọn náà wọ́n pọ̀ dáadáa àrà náà ni ọpera míní wa.

Bí mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́, ín náà ni wípé tó bá ti ń tó àsìkò ìparí iṣẹ́ lọ, ara èèyàn ò ti mọ̀ gbọ̀n, ara èèyàn ò ti mọ̀ máa bu pé kí ni nǹkan náà tí bò ní àsìkò ìparí iṣẹ́ ènìyàn ṣe máa rí báyìí. Yo sì mú èèyàn kí èèyàn o yára se dáadáa.

Iyẹ ìgbà tí mo máa ń wo ojú àwòrán lójúmọ́, iyẹ ìgbà yẹn kò ló ń kà, kódà mi ò lè kà. Pé iye báyìí ò ni mo máa ń wo ojú àwòrán lójúmọ́. Sugbon n tí mo mọ̀ dájú ni wípé mo máa ń wo ojú àwòrán lójoójúmọ́

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Rúkàyátì ni wọ́n máa ń pè mí ṣùgbọ́n ẹ̀h pípé dáadáa rẹ̀ ni orúkọ Ọya tó wá láti ibi kí wọ́n ní ìyẹn fẹ́ ṣe irú kí àyà fẹ́ ṣe àdúrà fún èèyàn.

Ẹ̀bùn owó ni mo fẹ́ran fún àwọn ènìyàn. Láti pé kí wọ́n o mọ ń fún mi tàbí pé láti ní kí n mọ fún àwọn ènìyàn. Nítorí wípé tán bá fún ni ní owó gẹ́gẹ́ bí ẹ̀bùn, o máa ti ní ǹkan tí ó wù ẹ́ láti rà wà á dẹ̀ sì fi owó náà wà á fi ra á.

Bẹ́ẹ̀ni, torí pé iṣẹ́ pé oríṣiríṣi, èmi wà tí èèyàn ó ṣe tí ó gba ọ̀pọ̀lọpọ̀ wákàtí ní ọwọ́ ènìyàn, èmi sì wà tó jẹ́ pé wákàtí péréte ni ó gba. Kódà èmi wà tí ò ní gba wákàtí rárá só ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ni wọ́n wà.

Mi ò mọ ohun tí wọ́n ń pè ní ìkíni ní orí fóònù rẹ, pé ṣé mo máa ń tan ìkíni ní orí fóònù mi, àbíṣẹ́ mo máa ń kí èèyàn lórí fóònù mi. Mi ò mọ èyí tí ó jẹ́ nínú gbogbo e, ṣùgbọ́n tí ó bá jẹ pé sebmo máa ń kí èèyàn ni bẹ́ẹ̀ ni mo máa ń kí èèyàn lórí fóònù mi.

Tí mo bá ń jáde, mo máa ń ti ilẹ̀kùn, mo sì máa ń fi kọ́kọ́rọ́ mi pamọ́ níbi tí ààbò yóò ti bò, ó ibẹ̀ ni mo máa ń fi sí, ẹ́ n, kí wọ́n lè, kí wọ́n má lè ba gbẹ̀yin lọ mú kọ́kọ́rọ́ mi, mo sì máa ń fi síbẹ̀

Rárá, mi ò tí ì béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹrọ́ rí, ṣùgbọ́n ó máa wù mí kí n béèrè ní ọwọ́ wọn nítorí wípé mo nídi, ẹm, mo nídi ìrànlọ́wọ́ náà lọ́pọ̀lọ́pọ̀.

Rárá o, mi ò fẹ́ràn oúnjẹ tí ó ní ata, tí ata rẹ̀ ti pọ̀ jù nítorí wípé ó máa ń ṣe àkóbá fún inú mi nítorí mo ní ǹkan tí Yorùbá ń pè ní ọgbẹ́ inú, tó sì jẹ́ wípé ó fẹ́ kí a yẹra fún jíjẹ ata lọ́pọ̀lọpọ̀.

Ní ọ̀pọ̀ ìgbà ìṣòro ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo máa ń gbé fún àwọn ẹni tó mọ̀ ọ́n pa ẹ̀ láti bá mi ṣe kí wọ́n bá mi ṣe kí ó le tètè ní àtúnṣe. Ṣùgbọ́n nígbà mìí tó bá jẹ́ pé omi kan dà sí ibi tí a ti máa ń gbá gbá ná sí lára ni mo máa ń túnṣe fúnra mi.

Èmi òún lọ sí ibi orin àbí ibi àpéjọ ijó àbí ibikibi tí wọ́n máa ti ń kọ orin. Èmi ò lọ síbẹ̀ nítorí pé kò sí ààyè tí mo lè fi lọ sí irú gbogbo íbẹ̀. Nítorí idí eyìí èmi òn lọ sí ibi orin.

Bẹ́ẹ̀ni o, mo ní orúkọ ìnagijẹ. Pàápàá jùlọ èyí tí wón fún mi nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga ni wón ti fún mi ní ìnagijẹ náà tí wọ́n sì ń pè mí dí ìsìn. Mo ní orúkọ ìnagijẹ mi kódà mo nífẹsí orúkọ náà dáadáa.

Wákàtí tí mo máa ń ṣiṣẹ́ lójoojúmọ́, mi ò lè sọ iye rẹ̀ nítorí àwọn àsìkò kan wà tí màá ṣiṣẹ́, àwọn àsìkò kan wà tí màá rà fìdí lélẹ̀ pé kí n gba ìsinmi díẹ̀ kí n tó tẹ̀síwájú ìṣe mi, ṣùgbọ́n mi ò wà ká rí pé iye wákàtí mélòó ló jẹ́.

Rárá o, mi ò kí ń lọ o. Kódà mi ò fẹ́ràn rẹ̀ rárá nítorí àwọn nǹkan tí ó wà níbẹ̀ máa ń ṣe ẹrúbani jọjọ. Mi ò ń lọ sí àwọn ìsẹ̀mbáyé ìgbàlódé, mi ò ń lọ. Mo kàn nífẹ̀ẹ́ sí àwọn natural nǹkan, àwọn nature, àwọn nǹkan tó wà nature.

Bẹ́ẹ̀ni, lóríṣiríṣi ni awon aṣọ òtútù yẹn wa kíni àwọn ọmọ gan-an ni tó pọ̀ tó jẹ́ pé ó máa ń, ó máa ń ṣiṣẹ́ dáadáa ní àsìkò gba ọ̀gìgìnìtì yẹn, èyí ni wọ́n máa ń so lo gbogbo irú bẹ́ yẹn fún, tí ó sì máa ń ní ìwúlò tó máa ń dáàbò bo àwọn ara.